Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Wọn á rọrùn nígbà tí mo bá ń sùn, torí pé kò kí ń jẹ́ kí ọrùn ró mi. Ó dára láti máa rọrùn tí ẹ̀yàn bá ń sùn, tí ẹ̀yàn bá lọ́ yí ọrùn sùn, kò ní jẹ́ kí ọrùn ma rò eyan.